Bẹ́ẹ̀ni, mo máa ń pa fáìlì mi mọ́. Mo máa ń pa mọ́ dáradára ni. Fún àpẹẹrẹ, ní ibi tí mo ti ń ṣe iṣẹ́, a máa ń bá àwọn kọ̀ǹgílá kan ṣiṣẹ́ tó jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n mọ̀ nípa àwọn iṣẹ́ tí à ń ṣe. Nígbà mìíràn, a máa ń nílò ká ní àkọsílẹ̀ iye owó tí wọ́n kọsílẹ̀ pé àwọn fẹ́ gbà, àwọn èròjà tí wọ́n kó wọnú ọgbà ilé iṣẹ́ wa tí wọ́n wá fi ṣe iṣẹ́, tí kì í ṣe pé àwa la fún wọn ní àwọn irinṣẹ́ yẹn. Àwọn ló kó àwọn irinṣẹ́ yẹn wọnú ọgbà wa, ọgbà wa láti wá fi ṣe iṣẹ́. Ohun gbogbo tó rọ̀mọ́ iṣẹ́ wọn, iye owó tí wọ́n láwọn fẹ́ gbà, ìwé tí wọ́n fi kọ sí, gbogbo àwọn lẹ́tà tí wọ́n kọ nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́, èyí tí wọ́n kọ nígbà tí wọ́n ní ìdádúró lẹ́nu iṣẹ́, èyí tí wọ́n kọ nípa owó tí a ti san fún wọn àti iye owó wọn tókù. Gbogbo rẹ̀ pátápátá ló máa wà nínú fáìlì ní ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí. Nítorí náà, fáìlì mi, mo máa ń tọ́jú rẹ̀ dáradára. Nítorí tó bá tó àkókò tí a bá ń ṣe ìpàdé, tí ọ̀gá mi bá ní lórí ọ̀rọ̀ àwọn kọ̀ǹgílá yìí, ibo la bá ṣẹ́ wọn dé? Àbí ibo ni wọ́n bá ṣẹ́ dé? Tàbí tí wọ́n bá fẹ́ mọ̀ wípé èló la ti san fún wọn kí a lè fi wo iṣẹ́ tí wọ́n ti ṣe bóyá owó ta san fún wọn bá iṣẹ́ tí wọ́n ti ṣe dọ́gba. Gbogbo àwọn ǹkan wọ̀nyí ni mo máa ń kó sínú fáìlì. Mo sì máa ń tọ́jú àwọn fáìlì náà dáradára. Nítorí ní àkókò tí a bá fẹ́ lò ó, ó máa ń bọ́ sí òjijì. Kò ní ṣààyè fún mi láti lè máa tú gbogbo, gbogbo fáìlì tàbí gbogbo ibi tí à ń kó sí. Màá ti to àwọn ìwé yẹn sínú fáìlì, a sì ti wà ní ìsọ̀rí ìsọ̀rí. Olúkúlùkù a ti wà ní ààyè ara rẹ̀.

Rárá o, mi ò gbádùn iṣẹ́ ìta gbangba rárá. Kò wumi lórí, kò ti ẹ̀ hùn mi rárá rárá ni. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ ewu òun ló rọ̀mọ́ iṣẹ́ ìta gbangba. Àfi tí kò bá sí ọgbọ́n tí mo lè dá sí, tí mo sì rí pé iṣẹ́ náà àì gbọdọ̀ má ṣe ni, ó ti di dandan kí n ṣe iṣẹ́ náà. Ni mo máa ń ṣe iṣẹ́ mi ní ìta gbangba. Ó ti lè jẹ́ wípé lóòótọ́ àwọn iṣẹ́ mìíràn wà tó jẹ́ wípé kò ṣe é ṣe lábẹ́ òrùlé. Ìta gbangba náà ni a ti ń ṣe irúfẹ́ àwọn iṣẹ́ bẹ́ẹ̀. Tó bá jẹ́ pé iṣẹ́ tí ó wà n lẹ̀ fún mi láti ṣe nìyẹn, tí n kò síì rí ẹnikẹ́ni tí mo lè fi iṣẹ́ náà kọ́ lọ́rùn, kò sí ohun tí màá ṣe ju pé kí n lọ ṣe lọ. Ṣùgbọ́n kí n wá wò ṣùnsùnsùnsùn, kí n wá ní iṣẹ́ ìta gbangba ló wù mí. Rárá o, mi ò fẹ́ rárá. Iṣẹ́ abẹ́ òrùlé, kí n jókòó sábẹ́ ọyẹ́, kí n rọra máa ṣiṣẹ́ mi jẹ́ẹ́jẹ́, ìyẹn ló wù mí, ìyẹn ló tẹ́ mi lọ́rùn. Ṣùgbọ́n nígbà mìíràn náà, lẹ́yìn táa bá ti ṣiṣẹ́ nínú ọyẹ́, ó máa ń tọ́ àkókò láti lọ sí ìta gbangba tàbí láti lọ síbi tí àwọn òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́. Bóyá ní pápá sáìtì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń ṣiṣẹ́ tí wọ́n sì nílò kí n lọ ṣe àmójútó bí wọ́n tí ń ṣe iṣẹ́ náà. Bóyá wọ́n ń ṣe iṣẹ́ náà gẹ́gẹ́ bí a ti ṣe àkọsílẹ̀ rẹ̀ ní ọ́fíìsì. Màá lọ, màá lọ wò, màá gbé agbòòrùn kí oòrùn má bàá pa mí púpọ̀. Torí tí oòrùn púpọ̀ bá pa mí lẹ́nu iṣẹ́, ó máa ń fàbọ̀ sí mi lára, ó sì máa ń fà á rẹ̀. Mi ò ní fẹ́ kí àìbìkítà mi tàbí àìkíyèsára mi lẹ́nu iṣẹ́ kó máa mú mi ṣàìsàn ní gbogbo ìgbà. Nítorí náà ni mo se máa ń ríi wípé tí bá ń lọ sí ìta gbangba láti lè lọ wo àwọn tí ó ń ṣiṣẹ́ láti lè dárí wọn kí wọ́n ṣiṣẹ́ náà bíi oti yẹ kí wọ́n ṣe, mo máa ń ríi wípé mo dáàbò bo ara mi dáradára. Mi ò fi ìgbà kan gbádùn iṣẹ́ ìta gbangba tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lẹ́ẹ̀ko kan tí ó bá yẹ kí n lọ ṣe àbójútó àwọn tó ń ṣe iṣẹ́ ní ìta gbangba tàbí tó bá yẹ kí èmi náà kí n ṣe iṣẹ́ yẹn ní ìta gbangba fún ara mi, n kò fi ń falẹ̀ rárá kíá kíá mo ti ṣe é.

Rárá, mi ò kí ń bínú tí mo bá wà nínú ọkọ̀. Tí un kò bá ṣẹ̀ si nínú ọkọ̀ náà, mi kì í ṣe ènìyàn kan tó máa ń bínú. Mi ò kí ń bínú fùfù rárá o. Ṣùgbọ́n nínú ọkọ̀, ìyẹn tún wá lewu díẹ̀. Nítorí wípé tí ènìyàn bá ń bínú, kí ló lè fà á? Kí ènìyàn lè máa bínú nínú ọkọ̀? Bö́yá òun àti awakọ̀, wón ní ède áìyèdè. Ọ̀rọ̀ náà a fẹ́ máa di wípé ó ti fẹ́ máa le, wọ́n wa ti fẹ́ máa bára wọn jà. Lọ́wa di wípé bóyá mò ń bínú, ìbínú tí mò ń bí ó lè fà kí adi tóhun wakọ̀ kí ó máa fi ọkàn sí ọkọ̀ tó ń wà kó sì fa ìjàmbá fún gbogbo awa taa wà nínú ọkọ̀. Bö́yá mo wà wà nínú ọkọ̀ ni o àbí mo kò sí nínú ọkọ̀, mi kì í sábà ṣe ènìyàn kan tó máa ń bínú fùfù. Ohun yo wu tó bá ti ṣẹlẹ̀, tí ẹnìkan bá ṣe nǹkan tí ò tẹ́mi lọ́run tàbí tó mú mi bínú, màá pe akíyèsí ẹ sí nǹkan tó ṣe wípé, "Lágbájá, ǹkan tó ṣe nígbà báì báì báì, ọ̀rọ̀ tó sọ, ó dùn mí lọ́pọ̀lọ́pọ̀ o. Mi ò fẹ́ máa bá, má ba mi ṣe irú eré bẹ́ẹ̀ mọ̀. Mi ò sì fẹ́ kó má ṣe irú ǹkan bẹ́ẹ̀ yẹn sí mi. So ara ẹ o." Màá pè é, màá sọ fún un, màá fi ẹ̀dun nú mi, àìró nú mi màá fi hàn si kó lè mọ̀ wípé ohun tí òun ń ṣe kò tẹ́mi lọ́run kò sì mú inú mi dùn. Tó bá wá jẹ́ pé inú ọkọ̀ ni mo ti lóore ofe atí sọ bẹ́ẹ̀ fún un. Tó bá gbà, ó dára, tí ó bá gbà, èmi ò tún ní fà ọ̀rọ̀ yẹn gùn nítorí mo mọ̀ pé ojú pópó la wà. Bóyá òun sì ni awakọ̀, ó tiẹ wá lè jẹ́ pé òun kọ́ ló ń wa ọkọ̀. Ípo yóò wu kí ẹni tí mo lè fẹ́ máa bá bínú wà tàbí tó bá jẹ́ pé èmi náà ni mò ń wa ọkọ̀, ní àsìkò yẹn kò dára kí èeyàn máa bínú. Ṣùgbọ́n ní tèmi, bóyá èmi ni mo wá ọkọ̀ ni o àbí mo wà nínú ọkọ̀ ni o àbí èmi àti ẹni tó ń wa ọkọ̀ la ní ède aìyèdè, màá rí wípé mo kó ara mi ní ìjánu kí ìbínú mi má bàá fà ǹkan mi fún gbogbo awa tí a wà nínú ọkọ̀.

Ojú fèrèsé mi ni mo máa ń rara fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí tí mo bá ti fẹ́ kúrò ní ilé. Nítorí mo mọ bí ọ̀rọ̀ iṣẹ́ wa ṣe máa ń rí tí mo bá dé ibi iṣẹ́. Tí mo bá fi sínú àpò tàbí mo fi sínú ìwé tàbí àpò, báàgì tí mo gbé lọ ibi iṣẹ́, ó ṣe é ṣe kí n kó gbogbo ẹ̀ sórí tábìlì tàbí kí n, ibi tí mo ti ń yọ owó lápò ó yọ jábọ́ lọ́wọ́ mi, mi ò mọ̀ gbà tó yọ jábọ́. Awọn kan báyẹn, ó ti ṣẹlẹ̀ rí, mi ò sì fẹ́ kó ṣẹlẹ̀ mọ́. Nítorí náà tí mo bá ti kúrò ní ilé, màá rara fi kọ́kọ́rọ́ mi há ojú fèrèsé tí mo mọ̀ wípé kò sẹ́ ẹnikẹ́ni tó lè rí níbẹ̀. Nígbà tí èmi àti ẹnìkankan a kùkú jọ pín ìyàrá lò, tí mo bá ti rara fi há bẹ̀, tí mo sì ti ń padà bọ̀, màá ti rara na wọ́n gan-an nǹkan mi. Ojú fèrèsé, fèrèsé mi, níbẹ̀ ni mo máa ń tọ́jú kọ́kọ́rọ́ mi sí. Iyẹn fún mi lọ́kàn balẹ̀ wípé nígbàkigbà tí mo bá délé o, màá rí kọ́kọ́rọ́ wọlé. Kò rí jẹ́ wípé máa mú kọ́kọ́rọ́ lọ ibi iṣẹ́. Ibi tí mo ti ń ṣe ìbàlàbàlà lẹ́nu iṣẹ́, kọ́kọ́rọ́ ti jábọ́ lọ́wọ́ mi, ó ti sọnù. Mo wá délé lásàlẹ̀, mo fẹ́ wọlé, mi ò rí kọ́kọ́rọ́. Iyẹn á tún mú mi, á tún mú ọkàn mi pòrùru. Nígbà tí mo ti ní ìrírí bẹ́ẹ̀ ní ìgbà kan rí ni mo ti pinnu nínú ọkàn mi wípé kò sí nǹkan tó ń bọ̀ lókè tí ilẹ̀ ò gba. Ẹ jẹ́ kí n rara máa fi kọ́kọ́rọ́ mi há ibi ìbàyi kí n sì mọ̀ wípé Olúwa òun ni aláàbò mi. Láti ìgbà tí mo sì ti ń fi kọ́kọ́rọ́ mi há sí ojú fèrèsé, kò sé wu, ohun gbogbo ń lọ dédé.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Ibeèrè yì mu mi rántí ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bí a ti ń wa alùpopo. Ìgbà náà ó jẹ́ ìgbà tí mo fẹ́ lọ-- tí mò ń kọ́ iṣẹ́ lọ́dọ̀ ọ̀gá mi kan ní ibi iṣẹ́ rẹ̀. Kò wá sí owó kankan lọ́wọ́ àwọn òbí mi ní ìgbà náà. Ni bàbá mi ba wí fún-- ń sọ fún mi pé alùpopo tó ti ẹ̀ wà níbí báyìí, tó bá jẹ́ pé ìwọ̀nba owó ta bá rí ló bá fi n ra epo sí inú ẹ̀. A máa gbé ẹ lọ, a máa gbé ẹ bọ̀. Owó tó bá dẹ́kù wa a máa fi jẹun. Mo wá ní à! Mi ò mọ̀ bí mo ti lè wa alùpùpù yìí. Bàbá mi bá sọ fún mi wípé kò í ṣe nǹkan tó nira rárá. Wọ́n sì gbé mi sẹ́yìn alùpupù yìí, wọ́n sì fi ọwọ́ ẹ̀ hàn mi. Ọjọ́ kejì, mo ki alùpùpù mọ́lẹ̀, mo gbe de ibi iṣẹ́. Mo kọ́kọ́ ní ìṣòro bí wo ó ti máa dúró nígbà tí mo bá dé ibi tí súfakẹrẹ ọkọ̀ bá wà. Tàbí nígbà tí mo bá dé ibi tí iná bá ti sọ fún gbogbo àwọn awakọ̀ tó ń bọ̀ láti ibi te mi wà kí a dúró. Mo máa ń ní ìdójúkọ láti tètè dúró nítorí pé mi ò tí ì mọ̀ ọwọ́ alùpùpù yìí. Ṣùgbọ́n lẹ́yìn ọjọ́ bí méèló kan, ó mọ mi lára, mo sì mọ̀ wà. Láti ìgbà náà ni mo ti máa ń wa alùpùpù, ni mo ti máa ń gun alùpùpù. Ó mú ayé rọrùn lọ́pọ̀lọpọ̀. Iwọn bá epo díẹ̀ sì ló máa ń jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ìfarapa ni mo ní nígbà tí mò ń kọ̀ ní ìgbà náà lọ́hùn. Ṣùgbọ́n láti ìgbà náà, n kò tún ní ìfarapa kankan. Torí nígbàkigbà tí mo bá ń gun alùpùpù, mo máa ń kíyèsara. Mi ò kí ń sá eré àsápajúdé. Níwọ̀nba ni mo rara máa ń sa eré tí màá sì rí wípé kò sí ewu kankan fún èmi tàbí fún àwọn tí a jọ ń lo ojú pópó. Mo mọ alùpùpù gùn dára dára. Mo sì lè kọ́ ẹlòmíràn tó bá ní kí ń kọ́ òun bí a ti ń gun alùpùpù. Ó tiẹ mu mi rán tí ìgbà kan tí kò ṣiṣẹ́ lọ́wọ́ mi, tí àwọn ilé iṣẹ́ kan wá kó àwọn alùpùpù kọ̀ọ̀kan wọn jáde wípé ká máa fi gbé àwọn èèyàn pàtàkì. Èmi náà mo lọ bá wọn, mo sì fọwọ́ síwé. Mo gba alùpùpù náà lọ́dún náà lọ́hùn. Mo gùn káàkiri gbogbo ìlú Èkó. Mo fi gbé àwọn èèyàn pàtàkì. Àwọn èèyàn, àwọn èèyàn tó jẹ́ bí èèyàn wọn tàbí àwọn tá lè pè ní àwọn abániràjà wọn tí wọ́n sì máa ma pe wa sórí ago tí a sì máa ma lọ bá wọn níbi tí wọ́n bá wà. A ó fi alùpùpù yìí gbé wọn. Wọn á san owó fún wa. Ó ti níye owó tó máa wá sí àpò àwa tá ń gun alùpùpù. Ó sì níye owó tó máa lọ sí àwọn ilé iṣẹ́ tó gbé alùpùpù fún wa. Gbogbo wa la sì jọ ń ṣe iṣẹ́ yẹn papọ̀ so. Nítorí náà mo mọ alùpùpù gùn dára dára.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tí ó dára tí mo bá ń jẹun. Láti kékeré ni a ti fi ìwà tí ó dára kọ́ mi. Nítorí pé mi ń gbé lọ́dọ̀ àwọn òbí mi dàgbà. Odò àwọn tí mo sì gbé dàgbà, wọn ò fi ọwọ́ yọ̀bọ́ kẹ́ mú mi rárá. Nígbà mìíràn mo ti ẹ máa ń gbàdúrà wípé kó Ọlọ́run jẹ́ kí n padà sí ọ̀dọ̀ àwọn òbí mi, torí pé lójú mi nígbà náà lọ́hùn, ó dà bi ẹ ní pé wọ́n ń fi ìyà jẹ mí lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n nígbà tí mo dàgbà tán tí mo tó júbọ́ ni mo wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí wọ́n kọ́ mi nígbà náà lọ́hùn, òun náà ló wá wúlò fún mi tó jẹ́ké mi náà wúlò fún ara mi lónìí. Ara àwọn nǹkan tí wọ́n kọ́ wa nígbà náà lọ́hùn, òun ni ìwà tó dára nígbà tí ènìyàn bá ń jẹun. Àkọ́kọ́, wọ́n ní tí ènìyàn bá ń jẹun kò gbọdọ̀ sọ̀rọ̀ nídìí oúnjẹ. Kò sì sí ìdí méjì ju wípé ata le sápá yàn lórí, kó tún dá wàhálà mi í lẹ̀ sínú ago ara. Nígbà tí oúnjẹ tí ènìyàn bá ń kíbọ ẹnu, tó bá bẹ̀rẹ̀ sí ní gba imú fò jáde tàbí gba etí fò jáde, ṣé o mọ wípé wàhálà ti dé ènìyàn? Kírú nǹkan báyìí má bá àṣẹlẹ̀ náà ṣe kìlọ̀ wípé kí ẹnikẹ́ni tó bá ń jẹun kí ó má ṣe sọ̀rọ̀ nídìí oúnjẹ. Ara àwọn ìwà tí ó dára tí èmi kọ́ nìyẹn nígbà tí èmi ń dàgbà níbi tí mo gbé dàgbà. Ikeji tí mo tún kọ́ ni wípé tí ènìyàn bá ń jẹun, ẹnu rẹ̀ kò gbọdọ̀ máa dún yànmu-yànmu bí ẹni pé wọ́n ń le jẹun àbí ẹni bí ẹni wípé oúnjẹ tó ń jẹ yẹn ó wà lábẹ́ eré ìje. Pé ẹni tó bá kọ́kọ́ jẹun yẹn tán, ó máa gba adé àbí yóò máa gba ife. Rárá kò rí bẹ́ẹ̀. Wọ́n kọ́ wa nígbà náà lọ́hùn wípé tí ènìyàn bá ń jẹun, ẹnu rẹ̀ ò gbọdọ̀ máa dún yànmu-yànmu, kó farabalẹ̀ jẹun kí ó sì sinmi lẹ́yìn tí ó bá jẹun tán. Kì í ṣẹ̀ṣẹ̀ kẹ́ṣẹ̀ ló ti máa fò dìde nídìí oúnjẹ. Ara àwọn ìwà tí èmi kọ́ nìyẹn, ìwà tí ó sì dára ni tí ènìyàn gbọdọ̀ ní nígbà tí ó bá ń jẹun.

Rárá o, mi ò tí ì ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Mo tilẹ̀ jẹ́ wípé mo ti gbìyànjú láti ṣe iṣẹ́ ọ̀fẹ́ ní ìgbà kan fún àwọn tí ó máa ń fún àwọn ọmọdé ní abẹ́rẹ́ àjẹsára ládùúgbò mi, ṣùgbọ́n hún olórí ọ̀fẹ́ láti darapọ̀ mọ́ wọn nígbà náà lọ́hùn. Nítorí mo mọ àwọn ànfàní tó rọ̀mọ́ irúfẹ́ àwọn iṣẹ́ bẹ́ẹ̀. Bó ti lè jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ ọ̀fẹ́ ni, lọ́wọ́lọ́wọ́ wọn ò ní san owó fún wa. Ṣùgbọ́n tí ànfàní kan bá yọ láti ọ̀dọ̀ ìjọba tí wọ́n nílò àwọn ènìyàn fún nǹkan mìíràn, àwọn ènìyàn tó ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ tí wọn ò san owó fún lára irúfẹ́ àwọn ènìyàn bẹ́ẹ̀ ni wọ́n ti máa kọ́kọ́ mú. Ọ̀rọ̀ ìmúni mí rán tí ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ nígbà kan. Ìjọba fẹ́ gba àwọn òṣìṣẹ́, pàápàá jùlọ àwọn olùkọ́ fún àwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Wọ́n wá ní àwọn tó ti kẹ́kọ̀ọ́ gboyè ní ìlànà yẹn kí wọ́n mú gbogbo àwọn ìwé ẹ̀rí wọn wá àti gbogbo àwọn ìwé mìíràn tí wọ́n máa fi hàn wípé lóòtọ́ wọ́n ti kẹ́kọ̀ọ́ gboyè ní kíkọ́ àwọn ọmọ ní ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀. Àbúrò mi kan nígbà náà lọ́hùn kò kọ́kọ́ fẹ́ lọ nítorí pé wọ́n ti sọ fún wọn pé wọ́n á kọ́kọ́ ṣe bí oṣù mẹ́ta kan, wọn ò ní san owó fún wọn. Kọ́ le wò ó pé a lóòótọ́ ni wọ́n fẹ́ran iṣẹ́ yẹn àti pé wọ́n lè ṣe iṣẹ́ yẹn bí iṣẹ́, wọ́n lè ṣe iṣẹ́ yẹn bó ṣe yẹ kí wọ́n ó ṣe. Èmi ni mo wá gbà á níyànjú wípé àh! Ó ti rò pé nítorí wọ́n sọ wípé wọn ò ní san owó oṣù mẹ́ta àkọ́kọ́, ò fẹ́ lọ. Bí ó bá ṣe ṣe dáradára sí láàrín oṣù mẹ́ta yẹn, òun ló máa fi hàn bóyá ó máa wà lára àwọn tí wọn ó gbà gẹ́gẹ́ bí olùkọ́ sí ẹnu iṣẹ́ ìjọba. Ó sì gbọ́ àlàyé mi, ó gbọ́ ìmọ̀ràn mi, ó sì lọ. Nígbà tó sì ṣe oṣù mẹ́ta tí wọn ò san owó fún tó dàbí iṣẹ́ ọ̀fẹ́, nígbà tí wọ́n fẹ́ gba àwọn olùkọ́, ó yege. Ó wà láàrín àwọn tí wọ́n á gbà sí ẹnu iṣẹ́. Nítorí náà ànfàní ni tí ènìyàn bá ní ore ọ̀fẹ́ àti ṣíṣe ọ̀fẹ́. Owó lè má sì ní díẹ̀ lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n ànfàní tó rọ̀mọ́, ó ju òwò lọ.

Ní tèmi o. Oúnjẹ tí mo yàn láàyò pọ̀. Oúnjẹ tí mo sì fẹ́ràn láti máa jẹ kì í ṣe ẹyọ kan ṣoṣo. Ṣùgbọ́n tí mo bá ní kí n tó léra wọn lẹ́sẹẹsẹ, èyí tó jẹ́ àkọ́kọ́, èyí tó jẹ́ ìkejì, èyí tó jẹ́ kẹta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo lè sọ wípé láàkọ́kọ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ, òun ni iyán funfun lẹ́lẹ́ àti ọbẹ̀ gbẹ̀gìrì. Tí mo bá rí iyán tí wọ́n sì bá mi gun dáradára tó fẹ́lẹ́, tó, tó jọ̀lọ̀ lọ́wọ́. Tí mo bá rí ọbẹ̀ gbẹ̀gìrì tí wọ́n wá fi àwọn tinú ẹran sí, bíi ẹ̀dọ̀, fùkú, sàkì tí wọ́n sè tó dùn dáradára pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì àti ewédú, inú mi máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Màá fi ara balẹ̀ jókòó tìí, màá jẹ, a tẹ̀ mí lọ́rùn. Mo máa ń gbádùn iyán lọ́pọ̀lọpọ̀, iyán funfun lẹ́lẹ́. Bo tilè jẹ́ wípé láyé òde òní, kò tíì ẹ̀ sóore ọ̀fẹ́ àti sọ wípé a fẹ́ ra odó àbí ra tibi ra t'ọ̀un. Bo tilè jẹ́ wípé ìgbàlódé o ti mú gbogbo nkan yí padà. Wọn ti wá bẹ̀rẹ̀ sí ní ta àwọn ohun tí wọ́n fi iṣu ṣe tó máa jẹ́ gbẹ́rẹ́fu tó jẹ́ wípé tí ènìyàn bá gbómi kaná tó yí sínú abọ́, a wá dàbí iyán. Ṣùgbọ́n nígbà náà lọ́hùn, nígbà tá a wà lábúlé, tá a ti gbé odó jáde, tá a ti lọ wá iṣu lóko, tá a ti bẹ́ kía, gbogbo ohun tá a fẹ́ fi dáná yẹn, oko yẹn náà láti máa kó wá tí wọ́n á sì se ọbẹ̀ náà tí gbogbo e a sì, tí a sì máa ta sánsán. Mi ò lè gbàgbé gbogbo àwọn àsìkò náà. Mo gbádùn iyán lọ́pọ̀lọpọ̀, iyán àti ọbẹ̀ gbẹ̀gìrì pẹ̀lú ewédú. Tí mo bá wá rí àwọn tinú ẹran yẹn sí, ó máa ń tẹ́ mí lọ́rùn lọ́pọ̀lọpọ̀

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà n kò sí, n kò sábà jẹun ọ̀sán nítorí ìgboro ò rẹ́ rìn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà oúnjẹ àárọ̀ àtàlẹ̀ òun la máa ń jẹ. Ìgbà mìíràn tilẹ̀ wà tó jẹ́ pé kó tí ẹni sá yè àti jẹun ọ̀sán. Nígbà mìíràn oúnjẹ máa wà, kò ní sá yè àti jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà èmi kì í jẹ ohun ọ̀sán. Ṣùgbọ́n nígbà tóore ọ̀fẹ́ bá wà láti jẹ oúnjẹ tí mo mọ̀ pé ó lè fún mi lókun láti ṣiṣẹ́, òun ni mo máa ń jẹ. Mo lè ní kàn fún mi lẹ́bàá àti ẹfọ́ rírò, tí mo mọ̀ wípé tí n bá jẹ bàtán máa lókun àti ṣiṣẹ́, òun ni mo máa ń sábà jẹ tí n bá lórí ọ̀fẹ́ àti jẹ ohun lọ́sán. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà kò n sí àkókò fún mi láti jẹ ohun ọ̀sán. Ṣùgbọ́n tí kò bá sí ẹ̀bà àti ẹ̀fọ́, bóyá mo pẹ́ dé ilé ibi tí a ti máa ń lọ gba oúnjẹ ní ibi iṣẹ́, ohun tí wọ́n bá tán máa ní ó kù fún jíjẹ, òun náà ni mo máa ń jẹ. Nígbà mìíràn tí ó bá dẹ̀ sí oúnjẹ mọ́, mo lè ra gàrí àti ẹ̀pà kí n mú ìyẹn lọ́sán. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà oúnjẹ ọ̀sán kì í ṣe oúnjẹ tí mo máa ń jẹ lájẹ̀ yóò tàbí tí mi ò bá yóò máa, mi ò ní fẹ́ dìde rárá o. Tí n bá rí, màá jẹ. Tí ò kò bá sì sí, mo tẹ̀síwájú ntèmi nìyẹn. Oúnjẹ ọ̀sán kì í ṣe bàbàrà lọ́dọ̀ tèmi. Ṣùgbọ́n tí n bá lóore ọ̀fẹ́ láti rí oúnjẹ ọ̀sán jẹ, màá jẹ́ tayọ̀tayọ̀.

Lọ́dọ̀ mi yíya àwòrán sí ara kì í ṣe ìwà tí ó dára. Tí m bá rí ẹnikẹ́ni tó bá ya àwòrán sí ara, lójú mi irúfẹ́ eni bẹ́ẹ̀ kì í ṣe ọmọlúwàbí. Èmi o ni àwòrán kankan lára, mi o si ni lókàn wipé bóyá lojo wájú maa ya àwòrán s'ára. Yíya àwòrán sára kì í ṣe ohun tí ó dára. Ọ̀nà tí wón ń gbà láti ya àwòrán náà sí ara, ó jẹ́ ọ̀nà tó jẹ́ wípé wón ò ní lo oore-ọ̀fẹ́ àti pa àwòrán yẹn rẹ́ titi láilái. Eléyìí kò sì yẹ kó rí bẹ́ẹ̀. Ó ti lẹ́ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wón gbàgbọ́ nínú àwọn ǹkan mìíràn tó mú wọn ṣe gbogbo irúfẹ́ àwọn ìwà bá wọn yìí. Ṣùgbọ́n ẹ ò lè rí ọmọlúwàbí tòótọ́ kó máa ya àwòrán sí ara, kì í ṣe ìwà tó dára rárá àti rárá. Nítorí náà èmi ò ní àwòrán kankan lára. Mi ò sì ní lọ́kàn wípé lọ́jọ́ iwájú máa ya àwòrán sí ara mi. Mi ò gbàdúrà kí n padà sínú èébì tàbí kí n rí àpadà sẹ́yìn. Àpadà sẹ́yìn ni fún ẹni tí kò ní àwòrán lára tó wá lọ darapọ̀ mọ́ àwọn ọ̀rẹ́ tó wá ya àwòrán sí ara rẹ̀. Lọ́dọ̀ tèmi kò n ṣe ohun tí ó dára. Ọmọlúwàbí kan kò sì ní ṣe irú ẹ.

Mo gbádùn tí mo bá ti ṣe iṣẹ́, kí n dá wà níbi kan, láti ṣe àṣààrò, kí n ronú gbogbo bí mo ṣe lo ọjọ́ mìí. Àwọn nǹkan tí kò yẹ kí n ṣe tí mo ṣe, àwọn nǹkan tó yẹ kí n ṣe tí mi ò ṣe. Kí n ní àkókò láti ronú lórí gbogbo rẹ̀, kí n sì pèse ára mi sílẹ̀ fún iṣẹ́ tí ó wà ní iwájú mi. Mi kì í ṣe èèyàn kan tó ń sọ̀rọ̀ bàtàbàtà. Mo lè fẹ́ lè ka iye ọ̀rọ̀ tí mo bá sọ lóju mọ́. Bí èmi ṣe wà ni mo gbádùn kí n dá wà ní ibi kan ṣoṣo-, níbi kan tí ó ní sí ariwo tàbí ohunkóhun tó máa dà mí láàmú tàbí tó máa dí mi lọ́wọ́ láti ṣe nǹkan tó yẹ kí n ṣe. Èmi nìkan ṣoṣo lè wà nínú ilé láti àárọ̀ títí dalẹ́, kò ní sú mi, kò ní rẹ́ mi. Bí àwọn mìíràn tó má máa sọ wípé, "Ah, èmi nìkan á wà wà nù ilé, mi ní rí ẹni bá sọ̀rọ̀". Èmi lè dá wà nínú ilé fún òdidi ọ̀sẹ̀ kan, tí un ò ní ímọ̀lára wípé mi ò rẹ́ èèyàn kankan bá sọ̀rọ̀. Mo gbádùn kí n máa dá wà, kí n máa ṣàṣàrò. Bó já'dúrà ni mo fẹ́ gbà ni o, bóyá Bíbélì ni mo fẹ́ ká ni o tàbí nǹkan kan ni mo fẹ́ ṣe ni o. Kí n ní àkókò tí mo máa dá wà. Èmi àti àwọn èèyàn lè wà nínú ọkọ̀, káwọn tókù máa sọ̀rọ̀ bọ́ọ̀lù, kọ́ máa sọ̀rọ̀ bọ́ọ̀lù àfẹsẹ̀gbá, kọ́ máa sọ̀rọ̀ oríṣìíríṣìí. Títí a máa fi bọ́lẹ̀ nínú ọkọ̀, mo lè máa sọ ju bí gbólóhùn kan tàbí méjì lọ. Mo gbádùn kí n máa dá wà, kí n máa ṣàṣàrò. Ó máa ń tẹ mi lọ́rùn nítorí pé ó máa ń ràn mí lọ́wọ́ láti lo àkókò mi dáradára láti ṣe ohun tí mo bá fẹ́ ṣe.

Ayé ti lu jára wọn. Eleyii tí mo ti ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àti ilé ni mo ti ń ṣe, ara iṣẹ́ àti ilé náà ni. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àti ilé lónìí, ó ti ẹ̀ wà tún lówó lórí ju iṣẹ́ ta tún lọ ń ṣe káàkiri lọ. Mo máa ń ṣiṣẹ́ àti ilé, mo sì ń gbìyànjú láti rí iṣẹ́ àti ilé tí ó máa mú owó gidi wọlé fún mi. Bó ti lẹ̀ jẹ́ pé lọ́wọ́lọ́wọ́ mo ti ń ṣiṣẹ́ lórí àwọn kan, mo sì ti ń ṣe kan náà tí mo rí wípé à, láìpẹ́ eleyii náà yóò mú owó wọlé fún mi, gbogbo rẹ̀ iṣẹ́ àti ilé ni. Èmi máa ń ṣiṣẹ́ àti ilé, iṣẹ́ mi tí mo ń ṣe kò di mí lọ́wọ́ láti ṣe iṣẹ́ àti ilé. Iṣẹ́ àti ilé dára, pàápàá jùlọ láyé òde òní, ọ̀pọ̀lọpọ̀ ibi iṣẹ́ ni wọ́n fẹ́ kí àwọn èèyàn máa ṣiṣẹ́ àti ilé. Nípa ìdí èyí, ohun tí wọ́n ó máa lò fún ọ́fíìsì, boya epo tí wọ́n fẹ́ máa rà sínú ẹ̀rọ amúnáwá ni o. Tàbí àwọn nǹkan mìíràn. Nígbà tí àwọn èèyàn ò bá ti wá sí ibi iṣẹ́ tí o jẹ pe, àti ilé wọn náà tí ń ṣiṣẹ́, àwọn ló máa máa san gbogbo owó o. A fẹ́ taná, a fẹ́ ra epo, a fẹ́ ṣe ti bí, a fẹ́ ṣe tọ̀hún. Nítorí pé àti ilé náà tí ń ṣiṣẹ́, ó máa mú àwọn ètò ìṣúná owó ojoojúmọ́ tí àwọn ilé iṣẹ́ náà ó máa mú dínkù. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ wọn ò wá sí ibi iṣẹ́ àti ilé ni wọ́n ti ń ṣiṣẹ́, iṣẹ́ dẹ̀ ń lọ bó ṣe yẹ kó lọ, eku ń ké bí eku, ẹyẹ sì ń ké bí ẹyẹ.

A bí mi ní oṣù kejì ọdún. Bo tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí a bí ní inú oṣù kejì ọdún yẹn ni wọ́n máa ń sọ wípé àwa ọmọ tí oṣù wa kò pé. Tó n báa ti rí àbùkù kékeré kan lára ènìyàn bayi wá ní à nítorí pé oṣù ẹ ò pé ni. Bẹ́ẹ̀ sì ni àwọn tí a bí ní àwọn oṣù mìíràn náà, wọ́n ń ṣe irú àwọn àṣìṣe yẹn. Ṣùgbọ́n tó ba jépe ẹni ta bí lóṣù kejì ni ló ṣe àṣìṣe yẹn, wọ́n á ní torí pé oṣù rẹ ò pé. Ọmọ oṣù kejì ni mo jẹ́. Nípa oore ọ̀fẹ Ọlọ́run, mo sì ti gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe nínú ayé, Ọlọ́run sì ń rán mi lọ́wọ́. Oṣù kejì ni a bí mi. Hun o sì dá Ọlọ́run lẹ́bi. Inú mi sì dùn fún oṣù tí a bí mi. Mo yin Ọlọ́run lógo nítorí pé Ó wà pẹ̀lú mi láti ìgbà tí a ti bí mi títí di àkókò yìí.

Nkò lè ṣe kí má lọ sí ọjà. Ọjà tí mo lọ gbẹ̀yìn jẹ́ ọjọ́ àìkú ìjárún. Bíi ọjọ́ márùn-ún sẹ́yìn lónìí ni mo lọ sí ọjà. Oúnjẹ tí mo sì rà mo ṣẹ̀ṣẹ̀ jẹ́ tán náà ni. Mo ra ẹ̀fọ́, mo sì ra ata, mo ra pọ̀nmọ́, mo tún ra gààrí àti àwọn èròjà tí mo máa fi sè ọbẹ̀ nií ìjárún yẹn tí mo lọ. Nítorí náà mi ò lè ṣe kí má lọ sí ọjà nítorí ọjà ni mo ti má tí rí ohun tí ó rọjú ní wọ́nbá tí ó ní jẹ́ ọ̀wọ́n góngó. Tí mo bá ní mo fẹ́ ra gbogbo nǹkan ọbẹ̀ tí mo fẹ́ sè tí mo fẹ́ rà lójú lé, owó tí mo máa rà máa pọ̀ ju èyí tí mo máa rà ní àárín ọjà lọ. Mo ṣe lọ sí ọjà ní ọjọ́ márùn-ún sẹ́yìn ìjánrún. Ọjọ́ àìkú ni mo lọ sí ọjà gbẹ̀yìn. Ohun tí mo sì rà lọ́jọ́ náà lóun ni mo sì ń jẹ títí di àkókò yìí. N ò le ṣe kí n má lọ sí ọjà, nítorí pé tí mo bá lọ sí ọjà ni mo máa rí oríṣiríṣi nǹkan tí mo fẹ́ rà, màá sì yan èyí tí ó wùn mí. Ṣùgbọ́n tí mo bá dúró ní etílé láti ra nǹkan tí mo fẹ́ rà, ohun tí wọ́n bá lé náà ni màá rà. Ó tẹ́ mi lọ́rùn, kò tẹ́ mi lọ́rùn, màá rà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí mo bá lọ sí ọjà, màá rí èyí tó tẹ́ mi lọ́rùn, nítorí wípé mò lóre ọ̀fẹ́ àti lọ sí ọjà. Gbogbo ìgbà ni mo máa ń lọ sí ọjà. Tí mo bá ti nílò nǹkan tí wọ́n ń tà lọ́jà, tí mo sì mọ̀ wípé tí n bá dọjà màá rí, kò ń rọ̀ mí lára láti kó sọ́kọ̀ láti tètè gba ọ̀nà ọjà lọ́rọ̀.